Ṣe mo ni ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọdọwọ? Èmi fúnra mí ń sin mi bà ẹni ẹṣin bu eh bà ẹja, mi bà ẹni ẹṣin ja but ẹṣin ki-- ẹṣin mi ni Kristieni. Mi bà ehm ẹṣin mùsùlùmí wá ń bẹ, ẹṣin eh àtọwọdọwọ àti ìyókù gbogbo ẹgbọgbọ ọkọ wá ń bẹ, èmi ń sin Kristieni ni mi, Kristieni Jesu Kristi olúwa wa, Ọlọ́run ọba àti ẹ̀mí mímọ́ wọn wá pẹ̀lú mi títi máa fi ṣetán lálé-- láàyè. Mi bà ẹni ẹṣin but ò mi kí n jẹ́ pé mi, mi nígbàgbọ nínú ẹṣin àtọwọdọwọ but oníbi tí máa dé tí máa padà sẹ́yìn. Oní bi tí máa dé, oní level tí máa dé tí máa déyin padà. Ọrọ ẹṣin mi ni Kristieni.